Ìbéèrè náà ní pé, kíni mo máa sọ fún ara mi nígbà tí mo bá pé ogún ọdún? Iyen ti n ba wo 20years gẹ́gẹ́ bi a se mo pe òfin orile èdè wa. So ó jẹ́ kó ye wa ń pé kíni tí èèyàn bá ṣe pé ọmọ ọdún méjìdínlógún, èèyàn ti dominíra ara rẹ̀ ni. Èèyàn ní pé kíni èèyàn lè take, èèyàn lè take decision fún ara rẹ̀. Laliise pé máa pé kíni àwọn òbí èèyàn wa lọ́wọ́ sí. So anything ti eeyan ma se nigbayen so àti gbayen lo so owo òfin le ba eeyan ti eeyan de ma jeya iyen. Ìya nkan tí èèyàn bá ṣe látara pé kíni òfin èèyàn ti wà ní abẹ́ òfin báyẹn. So kí wá ní ìbéèrè elèyii ó dá lórí pé kíni òo. Kí ni àwọn nǹkan tó ṣe pé kíni ó máa wá sí èèyàn lọ́kàn nígbà tí ìwà pé ọgun ọdún? Torí pé kíni àsìkò, kíni àsìkò yẹn náà ni àsìkò ìgbà tí ọ̀dọ́ máa ń bẹ̀rẹ̀. Àsìkò yẹn náà ní pé, àsìkò yẹn náà ní ìgbà tó ṣe pé kíni èèyàn á fẹ́ máa ṣe, pé kíni èèyàn á fẹ́ máa sáré àti lówó ni àti níyàwó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan, nínú nǹkan tó ṣe pé kíni èèyàn máa ní ní ọ̀rọ̀ ìgbésí ayé, nǹkan tí èèyàn máa ní, àtiye yin bayẹn. So nígbà míì dẹ̀ máa wà tó ṣe pé kíni òun pressure látara àwọn, eh, pressure lá-- látara àwọn ọ̀rẹ́ àtà-- àbí lára àwọn ẹbí ó lè jẹ́ kí èèyàn ṣì wà wò. Ó lè jẹ́ kí èèyàn ṣe pé kíni ó lè jẹ́ kí èèyàn ṣì wà wò. Èèyàn fún ara rẹ̀ náà dẹ̀, ó dẹ̀ lè máa wo ara rẹ̀ bí èèyàn tó ṣe, bí èèyàn kan tó ṣe pé kíni òun òun ti wà arrive. Bí èèyàn tó ṣe pé kíni òun náà ti wá dé ibi tó ṣe pé kíni òun náà ti lè take decision. Lái dẹ̀ mo pé kíni ò, ì-- ó jẹ́ ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé gangan ni. So ẹlòmíì ó lè rí ra e pé kí ẹnikan má dà sí ìgbésí ayé tóun o, nǹkan kan bẹ́ẹ̀ yẹn. So iru èèyàn bẹ́ẹ̀ kò wá ní máa wá gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn èyí tí ẹ kó ṣe pé kíni tí ẹ kó ti gba ìmọ̀ràn. Yóò wa ma wa se nkan beni to se wípé kini o torira e tan to se pe kini oo ìgbéraga yóò wa woo léwu. Tí wọ́n bá máa ń pe iru èèyàn bẹ́ẹ̀ sáà kíyèsi kò ní dáwọn loun. Tí wọ́n bá sọ pé alábàjá àwọn tó ń ṣe òrùka báyìí ní ọjọ́ sí, níbo ni wọ́n máa sí mọ̀? Kò ní dáwọn nù. A sọ pé kíni òun àwọn yẹn nìyẹn. Nkan ti mo fe fayo ni wípé kini ee ọdún kan ko ma deceive eeyan to ri pe ki ni to je pe kini o oye ki eeyan ma ko eko lára ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn eeyan lo je pe kini ìgbà ti won wo ogun ọdún yen won bere sini se wa wu láìpẹ́ laijina won padà parun to ri pe kini oo wo o gbo ikilo wo se pe kini o won o seek ìmọ̀ràn lodo àwọn ti o ni ìrírí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ là á tó ṣe pe kíni òun ìgbà tí wọ́n wọ iye ọdún yẹn tó ṣe pé kíni òun àwọn náà pé iye ọmọ ọdún yẹn àwọn fa ara balẹ̀. Wọn rí mo pé kíni òun àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ another stage of life ni. So wọ́n ò ríra wọn tán, wọ́n ò ríra wọn ní òní ìgbéraga, wọ́n rera wọn lẹ̀. Wọ́n ready láti lè jásí pé kíni òun ká wọn kọ́ ẹ̀kọ́ kan níbí báyìí ní ìgbà. Wọ́n dẹ̀ gẹ́gẹ́ láti ṣe pé kíni òun ká wọn rera wọn lẹ̀ torí pé kíni òun wọ́n mọ̀ pé kíni òun ìrírí lágbà. Ìrírí ni kini ìrírí lagba wo de wa se pe kini o won o ri ra bikini oot i de tan wo ri ra won bi ẹni to ti arriive. Wọ́n rí àwọn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kíni ò àwọn ṣì wà ní under àwọn èèyàn. Àwọn ò tí ì tó lẹ́ ẹni tó ṣe pé kíni òun ó lè dá make decision torí pé wọ́n mọ̀ pé any decision at that point in time tí àwọn bá gbé, ìgese tí àwọn bá gbé nípasẹ̀ àsìkò yẹn yóò máa nípa eleyii tó ṣe pé kíni òun yóò, yóò máa jẹ́ fún àwọn lọ́jọ́ iwájú. O le ma ye won nsinyi o amo o maa padà ye won koko náà ni pe kini o beeyan pe ogun ọdún kii senkan babara lo tii tii. Ó kàn jẹ́ kí, ó kàn jẹ́ pé kíni ò àsìkò yẹn ó yóò máa jẹ́, yóò máa rìng nì. Eh, yóò máa rìn gínì ní ara wa, yóò máa rìng lórí wa pé ó dá pé àwa náà ti dé stage kan tó ṣe pé kíni òun ó yẹ ká ti máa ní àwọn ìgbésẹ̀ kan táa dẹ̀ máa máa gbé. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ náà dẹ̀ ní pé kíni ò ká máa kanjú, ká dẹ̀ máa ríra wa ní ẹni tó ṣe pé kíni ò òun náà ti wá dé tán. Ka ma rira pe kini o ti wa motan latari pe o ti pe ogun odunso ka rerawa le. Ká ṣe pé kíni òun ká rẹwà lẹ̀. Ká dẹ̀ máa ṣì kí ìrànwọ́, ká máa ṣì kí mọ̀ wọ́n lọ́dọ̀ àwọn tó ṣe pé kíni òun àwọn ti ní ìrírí. Ká dẹ̀ máa sọ pé kíni òun báwo ni ìta wọn òbí wá ṣe jẹ́. Ká make sure pé kíni òun máa ṣe ń pọ́n wọn lé, à ń di dada sí wọn. Àwa náà dẹ̀ ré o. A à jẹ́ kí pressure látara wọ́n, látara àwọn ọ̀rẹ́ torí pé stage yẹn ni, ṣé èyí tó ṣe pé kíni òun àwọn ọ̀rẹ́ wọ́n máa ṣe pé kíni òun wọ́n máa pressure èèyàn ni. Ká má jẹ́ kí family pressure, so ká máke sure pé kíni òun a rẹra wa lẹ̀. So pẹ̀lú yẹn, so èèyàn ní ní problem, àbí kó, àbí kó yé bá yẹn. Pẹ̀lú yẹn tí ẹ̀ bá ṣe òhunka tí mo sọ yẹn, èèyàn ní ní ìṣòrò kan kan kò jẹ́ bó ṣe jẹ́.

Ìbéèrè náà ni pé ṣé mo ní ètò láti fẹ iṣẹ́ rẹ, iṣẹ́ mi sí ìlú mìíràn? Sọ eléyìí ni, ẹ, ọwọ́ Ọlọ́run nìyẹn wà. Ó tẹ̀ ẹ já sí bí kí ni yóò mú ẹ̀mí náà, àmọ́ wíwẹ̀ èèyàn náà kò, sọ èèyàn máa ni àwọn ìmúra sí àwọn ìgbáradì yẹn, àwọn plans eléyìí tí wọ́n máa ṣe pé kí ni tí wọ́n máa take in place, àbí bá yẹn. Sọ kò sí wa ju pé èèyàn tó lè rí inú àwọn ẹ̀rọ yẹn, èèyàn tó lè rí wọ́n mú ṣe. Sọ kí nǹkan tí mo fẹ́ fayọ̀ Ọlọ́run ni pé kí ni òun, tí mo bá ní àǹfàní, ti èrò mi bá ṣe pé kí ni òun, ó bá, ò bá padà wá sí ìmúṣẹ, ẹ, pẹ̀lú pé Ọlọ́run náà bá détú fún mi ní ìyàndá, ẹ̀hen. Sọ mo lè fẹ́ ibí tí mo bá ti ń ṣiṣẹ́, mo lè fẹ́ lọ sí ìlú mìíràn. Àmọ́ ìpìlẹ̀ náà ni pé kí ni òun, nǹkan tí èèyàn bá ń ṣe, ẹ̀hń ẹ̀hń, ìpìlẹ̀ náà ni pé kí ni ibí tí èèyàn bá ti bẹ̀rẹ̀ kí èèyàn kọ́kọ́ rí dájú pé kí ni òun ò gbèrú dáadáa. Èèyàn ní solid foundation, àwọn relationship, ó tí í yẹ bá yẹn, àwọn ìbáṣepọ̀ eléyìí tí èèyàn máa ń ní pẹ̀lú àwọn oníbàárà, èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ rí pé kí ni òun ó múná dóko síwájú kí èèyàn jẹ tó lè má ronú pé òun fẹ́ lọ ṣe irú nǹkan yẹn ní ìlú ibomì. Tó ni pé kí ni òun tí ìpìlẹ̀ ó bá ti dá, kò sí nǹkan ti èèyàn lè kó lórí ẹ̀, yóò máa ṣe pé kí ni òun, yóò máa ṣubú. Sọ tí ìpìlẹ̀ bá ti dá, ẹ̀hen, àwọn tó jẹ́ oníbàárà èèyàn náà ló máa má béèrè fún pé a, ó dé yẹkẹ́ẹ̀ ni pẹ̀lú nǹkan tẹ ń ṣe, ó yẹkẹ́ẹ̀ ní, ní ibí bá yìí ó sọ that ẹ bá lè tún máa rí àwọn oníbàárà eléyìí tí wọ́n pọ̀ síi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àbí kò yẹ bá yẹn? Sọ ohun náà ni pé kí ni òun, lọ́wọ́lọ́wọ́ báyìí kò tíì sí ètò torí pé kí ni mi ò tẹ́tí bẹ̀rẹ̀ iṣẹ́. Àmọ́ mò ń rò pé ti bá padà ní, ti bá padà ní, sọ máa padà já sí nǹkan tí ó ṣe pé kí ni òun yóò máa gbèrò, yóò máa rọ̀ kan pé kí iṣẹ́ mi kò fẹ́ láti ibìkan lọ sí ìlú ibòmíràn. Eléyìí jẹ́ nǹkan tí mo lè sọ nípa ìbéèrè, eléyìí tí onígbéèrè bẹẹrẹ. Kò jẹ́ bó ṣe jẹ́